Ṣé o máa ń ṣe eré ìdárayá? Eré ìdárayá, mo máa ń ṣe ní àárọ̀ kùtùkùtù lójoojúmọ́. Pátápátá, èmi máa ń lo ìṣẹ́jú mẹ́wàá. Nipo kéré jù nìyẹn. Àmọ́ toba je pe mo fẹ́ ṣe dáadáa tí ó je pé mi ò lọ ibi iṣẹ́, mo máa ń lo ọgbọ̀n ìṣẹ́jú, ni ó pọ̀ jù. Àmọ́ pé mo fẹ́ ṣe, a, pé torí ibi iṣẹ́ tí mò ń lọ, mo máa ń lo ìṣẹ́jú mẹ́wàá tí máa fi ṣe eré ìdárayá. Torí eré ìdárayá ó jẹ̀ ǹkan tó wúlò fún ara, tó, ó wúlò fún ara, ó máa ń jẹ́ kí ara ṣe pọ́n kébékébé. Torí náà ni mo fi máa ń ṣe eré ìdárayá ní ojoojúmọ́. Láàárin tí máa ti jí ní òwúrọ̀ kùtùkùtù, màá ṣe eré ìdárayá. Ó ti é kéré jù, ìṣẹ́jú mẹ́wàá ni màá ṣe ní ojúmọ́.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Ohun ni December torí pé mo fẹ́ràn rẹ̀. Ó máa ń jẹ́ kí n ki n ronú àti pé òhun ni ọdún, oṣù ọjọ́, ọjọ́ ìbí mi. Mo fẹ́ràn December dáradára torí wipé àwọn èèyàn won máa ń mu ní bàbàrà ní agbọnwa ń bíbí. Oríṣiríṣi àwọn èèyàn ló máa ń pariwo pé December ti dé o àti wipé àwọn ẹlòmíi a tún wá sí ilé láti wá ṣe, láti wá wojú àwọn aráalé wọn pé o tó jọ́ mẹ́ta ta tí ríra. Mo fẹ́ràn oṣù December, mo fẹ́ràn rẹ̀ dáradára. Alákọ̀ọ́kọ́ tí mo tun fi fẹ́ràn rẹ̀ torí pé ó jẹ́ ọjọ́ ìbí mi. Óhun ni mo fi fẹ́ràn December tó pọ̀ jù.

Báwo ni oṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣírí ná rẹ̀? Àh, hmm. Ọ̀rọ̀ tó ṣe kokọ̀ ni ọ̀rọ̀ àṣínà. Ọ̀rọ̀ tó ṣe kokọ̀. Kòsí bí èèyàn ṣe ní rántí. Báwoni o sì? Torí pé nǹkan tí èèyàn fẹ́ lò fún, ójẹ́ nǹkan tí èèyàn ń ṣe ní ojoojúmọ́. Kò sí bí èèyàn o ṣe ní rántí ọ̀rọ̀ àṣínà. Torí pé báwo ni èèyàn gan ṣe fẹ́ ṣe? Tí èèyàn bá jí ní òwúrọ̀ kùtùkùtù, òun ló máa kọ́kọ́ wá sí ìgbà ayé èèyàn. Kí bá wo lo ṣe fẹ́ ṣe tòní ò. Irú ìgbésẹ̀ wo lo fẹ́ rí ò. Irú ìwà wo ni ọ. Báwo lo ṣe fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ o. Ibi iṣẹ́ tí ò ń lọ, báwo lo ṣe fẹ́ ṣe ò. Torí náà ni wipé kò sí ìrántí kankan ni bè bé ju wipé kó wá sí ọkàn èèyàn lọ ní ojoojúmọ́. Bẹ́ẹ̀ni mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣírí, ọ̀rọ̀ àṣíná ni.

Báwo ni o ṣe máa ń pín àwọn owó iná pẹ̀lú àwọn ọ̀rẹ́? Emi àti àwọn ọ̀rẹ́ mi àì pín owó iná torí tí a bá jáde tí a bá lọ fún àpẹẹrẹ pa lọ jẹun, tí a bá jẹun tán kò sí àyàfi tó bá jẹ pé ẹni tó fẹ́ san owó oúnjẹ tí a jẹ, t'ágbà rẹ̀ ò bá gbé, a máa wò pé ó yá. È ló ni kí a fi sí i. Àmọ́ tó bá yẹ kó rí agbára ẹ gbé, òun gan a wò pé kí gbogbo wa ká fi sílẹ̀. Tó bá dẹ́ jẹ ẹlòmíràn ni, tó bá bọ́ sí ọ̀dọ̀ tẹlòmíràn bí a ṣe máa ń ṣe níyẹ̀n karí karí. Torí náà kò sí ẹni tí ó lè san owó láàárín gbogbo wa torí pé bá ṣe mú ọ̀rẹ́ wá láti ilé nìyẹn.

Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Àh! Ìgbà mí ti n báa ti ṣise tọ́ ní àgbàrá ju, gbogbo ẹ̀yìn mi yóò máa dùn mí, yóò máa maa kàn mí tí má máa fọ́wọ́ ra. Ìgbà mí gan máa gbé sí ẹ̀yìn, màá fi tì sí ara ìjókòó kí máa gbé gbogbo ara mi lé lórí tí màá fi fẹ́ ẹ̀yìn tì torí pé àwọn iṣẹ́ yẹn o mọ̀ jẹ́ kí ẹ̀yìn rìn. Ìgbà mí ó lè jẹ́ pé èèyàn máa tẹ ẹ̀yìn láti fún wákàtí kan tí eyan a máa ṣiṣẹ́ tí èèyàn kò sí ní a eyin orí nǹkan tó fà á tí ẹ̀yìn máa fi dùn mi nìyẹn. Àmọ́ tí ó bá ti ṣe bẹ́ẹ̀ tí màá ti, mo ti ṣe kíni mo máa ń lo àwọn òògùn tí màá ti lò, ó máa tú ṣẹ pàdà tí ó máa túná tí màá le rí oorun sùn tí n bá fẹ́ sùn.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Òpópónà gan-an ni won ti ń ta oúnjẹ ní àdúgbò ibi tí mo wà. Ni agbègbè tí mò ń gbé, òpópónà ni wọ́n ti ń ta oúnjẹ ní ibẹ̀ torí pé kò tiẹ́ sí ibi tó ti lè rí oúnjẹ rà. Ju òpópónà náà lọ, ò wá ní nǹkan mì ju wípé o rà, ko sì máa gbé nǹkan rẹ lọ tàbí kó lọ jẹ. Ayé ibi tó ti lè jẹ gan-an wà ní òpópónà tó jẹ́ pé àwọn mì tún ṣe tó yẹ kó wà ra jòkó sí ibi bẹ́ẹ̀ tí wà á tun máa wo àwọn èrò tó ń lọ, tó ń bọ̀ ní iwájú ibẹ tí wà á fi jẹ nǹkan tó rà tán. Tóbájọ́dẹ́ jẹ́ pé eléyi tó jẹ pe o mọ̀ pe ó ń kúnjú, àwọn mì gan máa ń jẹ lọ lórí ìrìn, ẹni mìí lè maa jẹ́ lọ nínú ọkọ̀ rẹ̀. Torí náà, oúnjẹ òpópónà kò jẹ́ tuntun ní ibi tí mò ń gbé rárá rárá rárá.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ alákọ̀ọ́kọ́, ìgbà mí wá tó jẹ́ pé mo lè máa gbọ̀n nkankan. To jẹ́ pé màá kàn láì, màá kàn fẹ́ láti máa gbọ́ ariwo atẹ́gùn bí n bá se wà nínú ọkọ̀ tí ó máa máa, tí n bá ń lọ lórí ọ̀nà. Ìgbà mí ì má wá tó jẹ́ pé màá kàn wípé kí n gbọ́ ìwé mímọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ àlùqùrán. Ìgbà mí má wá tó jẹ́ pé rẹ́díò Asọ̀rọ̀mágbèsì, ẹ̀rọ Asọ̀rọ̀mágbèsì tí olè ìbò ń pè ní radio ni màá máa gbọ́. Torí náà, ló fi jẹ́ wípé kò sí ǹkan tí mii lè gbọ́ tí ń bá wà nínú ọkọ̀, kò sí.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ, tí mo bá ti jí ní ọjọ́ ìṣinmi torí pé ìgbà ẹ mi ń lọ ibi iṣẹ́. Aṣọ tí mo máa fọ ó máa ti pọ̀, aṣọ tí mo ti lò láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí wọ́n parí ọ̀sẹ̀, òun ni màá wá fọ̀ ní ọjọ́ ìṣinmi. Tí mo bá ti jí ní àárọ̀ kùtùkùtù, tí mo bá ti gbàdúrà sí Elédùmarè, tí mo bá ti fọ eyín mi, màá wá nǹkan kékeré kan tí màá fi sí inú mi láti jẹ́ kí n lè ní okun àti fọ aṣọ. Àsiko tí mo máa ń fọ aṣọ kò ju báyẹn náà lọ. Tí mo bá ti jí ní ọjọ́ ìṣinmi, màá fọ aṣọ. Tí mo bá ti fọ, màá jẹ́ lọ ṣà. Bí mo ṣe máa ń fọ aṣọ mi ní, ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nìyẹn.

Ṣé o máa ń ṣe yoga? Mo máa ń ṣe. Ìgbà tí COVID-19 fi wà, won máa ń show rẹ̀ fún wa ní orí tẹlifísàn. Tó jẹ́ wipé a máa tẹ boya bi ǹkan sílẹ̀, àwọn aṣọ tó kí báyìí a máa tẹ sí ilẹ̀. A wa máa na ẹsẹ̀ síwájú, na ẹsẹ̀ sẹ́yìn tán ma máa ka àsìkò fún wa. Mo máa ń ṣe yoga dáadáa. Àmọ́ nísìnyí kò sí ààyè lọ́pọ̀ fún mi láti máa se, torí pé tí n ba ti ji láti ago méje mo gbọdọ̀ tì máa múra ibi iṣẹ́ mi láti lọ ṣiṣẹ́ òjọ́. Torí pé iṣẹ́ lowo, àkókò ò dẹ́ sí fún, fún láti dà nu.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea ju coffee lọ, torí tea máa ń ní oríṣiríṣi àwọn èròjà. Coffee kò ní oríṣi, kò ní èròjà. Lẹ́yìn ke ẹ̀yàn gbumi gbona si, o tán kí ẹ̀yàn máa mú. Àmọ́ tó bá yé pé tea, oríṣiríṣi èròjà ló máa ń bẹ. Àwọn mìí máa ń fi súgà síi, àwọn mìí máa ń fi mílìkì ọlọ́pẹ, àti bóńfità, àwọn mìí máa ń fi ṣi. Àmọ́ ní ti tèmi, tíì tèmi, mílìkì ọlọ́pẹ tó bá pọ̀ mọ́ gbigbona ni, àbí omi tútù ni màá fi po tí màá ṣi rora má mú. Mo fẹ́ràn tea ju coffee lọ, torí pé adùn wà nínú tea ju coffee lọ ní ọ̀dọ̀ tèmi.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ààpù tí mo máa ń lò jù alákọ́kọ́, òun ni ojú òpó Facebook. Eléèkejì, òun ni abẹ́yẹfọ̀ tí oloyinbò ń pè ní Twitter. Eléèkẹta, òun ni Chrome. Eléèkẹrin, òun ni eFootball. Ó jẹ́, iyen jẹ́ ibi tí èèyàn ti lè máa gbá game eré ẹsẹ, eré ìgbà sí mi kí n gbà sí ọ. Òun ni mo mọ̀. Òun gan-an ló jẹ́ eré tí mo máa ń lò jù dáradára torí pé mo fẹ́ràn rẹ̀. Àwọn áàpù tí mo máa ń lò ní orí fóòmù mi kọ̀ jù bá ń lọ̀

Ṣé o fẹ́ràn jìyàn? Ó ní ìjiyàn tí mo lè bá èèyàn jìyàn, bí ki emi àti èèyàn jọ jìyàn tí mo fi lè fẹ́ràn rẹ̀. Mo ríi wípé tẹ́ni yen bá mọ ǹkan tí à ń jìyàn lé lórí. Àwọn mìí wa tó jẹ́ pé à maa máa jìyàn tó jẹ́ pé wọ́n ni mọ ǹkan tí à ń jìyàn lé lórí. A kàn máa ma wò wípé káwọn sá-- nítorí pé àwọn ti jù ọ́ lọ àbí àwọn tí ní ìrírí ní ayé tí ó papọ̀ mọ́ ǹkan tí à ń jìyàn ni àwoń fi máa máa sọ̀rọ̀. Torí náà mo fẹ́ràn kí máa jìyàn àgaga nípa eré ìdárayá gan, nípa bó-bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. À mo like ki máa jìyàn iru rẹ̀ dáradára. Mo fẹ́ràn kí a máa jìyàn orú rẹ̀ dáradára. Ìjiyàn máa dùn fún ẹni tó bá mọ ǹkan tí ẹ̀ ń jìyàn lé lórí. Tó bá yá ẹ̀de tún máa jọ gbà ní ibi tí oní kà torí kò sí bí èèyàn bá ṣe jìyàn tó tí ẹ̀eyan ní ní rin nkan tí ẹ̀eyan ò ní sọ. Sé ikeji náà máa sọ?

Ṣé o máa ń sáré? Aà, kò sí ọmọkùnrin. Eeyan a sáré ní àwọn àsìkò kan tó jẹ wipé eeyán a kan máa wopé, "Jẹ ń sá eré." Ìgbà mí dewà, ọjọ́ ti lè lọ. To je pé tí èèyàn máa sáré láti ilé dé ibi iṣẹ́ láti má jẹ kí wọ́n, kí wọ́n á sọ ọ̀rọ̀ sí èèyàn ní ibi tí olúwa rẹ̀ ti ń ṣiṣẹ́. Sísáré kò jẹ́ tuntun sí mi rárá torí pé ó ti mọ́ra láti kékeré mi. Èmi ni mo ti máa ń sá eré. To jẹ́ pé ìgbà mí tàn bá ràn wá ń ṣẹ́, wọn máa fi sọ̀rọ̀ wípé, "Ẹ ò gbúdọ̀ pẹ́ dé o." Tí wón bá ti le sope a gbúdọ̀ pẹ́ dé o, eré ló kù tí a sá lọ sí ibi tí wọ́n ti ń ta nǹkan tan rán wa.

Ṣe oje èèyàn tó máa n se ètò nnkan. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ètò àwọn nǹkan bíi pé irú, tí a bá ṣe ọjọ́ ìgbéyàwó, a máa, mo máa ṣe àwọn ètò nípa bí àwọn èèyàn ṣe máa jókòó, bí inú ibẹ̀ ṣe máa rí, bó ṣe máa rẹwà, bí mo ṣe máa tún ibẹ̀ ṣe, bí mo ṣe máa ṣe àwọn iná kan tí mo máa fi ṣe tó yẹ pé tí àwọn èèyàn bá wọ bẹ̀, àwọn èèyàn, inú àwọn èèyàn ó dùn, àwọn èèyàn ó wí pé "àh! Nǹkan ńlá lọ ṣe síbí o." Mo máa ń ṣe ètò àwọn yen, mo jẹ̀ tu máa ń ṣe ètò oúnjẹ, bí oúnjẹ ṣe lè kárí ní tí wọ́n bá ń ṣe ìnáwó, bí irú tí mo bá rí pé èrò ti pọ̀ ní ibi tí wọ́n ń gbé mi sí pé kí n ṣe ètò oúnjẹ, ó ní ìwọ̀nsìwọ̀n oúnjẹ tí màá bù fún oníkálukú torí pé èmi jẹ, èmi ò jẹ́, o máa ń díjà sílẹ̀ torí ẹ ni mo fi, mo máa ń ṣe àwọn ètò nǹkan.

Ṣé o ní àgbàlá òjò? Kò tíì ẹ sí ní agbègbè ọ̀dọ̀ wa tí èèyàn ò ní rí àgbàlá òjò ní ibi bẹ̀. Nítorí pé tó ní ká l'úkú bá ti lè kọ́ ilé rẹ̀, yóò fi àgbàlá sí i tí omi tó tún máa kọjá tí ò ní fi ni sí omi yá lé àgbàrá yá ṣọ́ọ̀bù. Àgbàlá òjò ó pọ̀ ní agbègbè ọ̀dọ̀ wa tó jẹ́ pé kò lóǹká torí pé ìrírí tí oní kálùkù tí ń pa omi yá lé àgbàrá yá ṣọ́ọ̀bù kò wá jẹ́ kí ẹni bọ̀dí sọ fún èèyàn kan tó bá fẹ́ kọ́ ilé rẹ̀ tí ò ní fi àgbàlá òjò sí ibi bẹ̀. Àgbàlá òjò ṣe pàtàkì ó ṣe kókó ní agbègbè ọ̀dọ̀ wa.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ wo ni ọjọ́, ọjọ́ Àbámẹ́ta. Òun ni ọjọ́ tí mo fẹ́ràn jù toloyinbo n pé ni ọjọ́ Saturday. Torí pé mo fẹ́ràn rẹ̀. Alakọkọ tí mo fi fẹ́ràn ẹ ní pé kò sí i pé mo ń lọ ibi iṣẹ́. Elẹ́ẹ̀kejì, màá tun lọ wo eré ìdárayá ní orí, ẹ́, ẹ̀rọ amóhùnmáwòrán toloyinbo n pé ni tẹlifíṣàn. Tí màá sì lọ wo tó jẹ pe ó máa jẹ́ kí ọkàn yan balẹ, tó jẹ pé eeyan á fi gbádùn, tí eeyan a fi gbádùn ọ̀sẹ̀ tí èèyàn lòtàn. Mo fẹ́ràn ọjọ́ abámẹ́ta tó pọ̀ dáadáa toloyinbo n pé ni Saturday.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Alákọ̀ọ́kọ́, gbígba ọwọ́ àwọn ènìyàn ó jẹ́ oríṣiríṣi. Tóbá je pé ẹlẹgbẹ́ mi ni tó jẹ́ wípé ọjọ́ orí wa kò ju, kò jura lọ, màá gba láì, láì bẹ̀rẹ̀ àbí láì, láì so, láì fúnni ní àpọ́nlé. Màá gba ọwọ́ ẹ bíi ọwọ́ ẹgbẹ́ mi. Àmọ́ tó bá pẹ́ ẹni tó jù mí lọ, màá fi àpọ́nlé gbọ́ ọwọ́ rẹ̀. Bí i pé kí n ṣe bí pé mo fẹ́ bẹ̀rẹ̀ díẹ̀ kí n fi gbọ́ ọwọ́ rẹ̀. Àti pé ní agbègbè táa wà yìí kò wọ́pọ̀ láàárín wa láti máa gbọ́ ọwọ́. Ǹkan tó wọ́pọ̀ jù nì ká ríra ní bá ṣe ń lọ ká kàn kí ra. Gbigbo ọwọ́ ó jẹ́ pé ó wà ní boya ibi tí ènìyàn bá ti ń ṣiṣẹ́ ló máa sábà máa ń ṣẹlẹ̀ sí.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójúmọ́? Kò ní òǹkà, torí pé àsìkò tó bá ti wù mí ló nàa ni mo máa ń mú láti lò. Ìgbà míì gan máa wà, tó jẹ́ pé tí ń bá jí ní ọ̀kanjọ òru tó jẹ́ pé òrun ò ní kùn mí, màá mú fóònù mi, n máa tẹ́. Kò sí àsìkò tí mi, tí mi le lo lórí fóònù mi, mo lè dá wákàtí mẹ́wàá lórí fóònù mi tí kíní orí rẹ̀ ò bá ti kú. Àyàfi tó bá kú lókù, ìgbà míì gan tí n bá fi máa fi sílẹ̀ tó bá fi máa pé wákàtí kan, ara tèmi gan a ti máa ṣe bákan bákan wípé kí n lọ mú fóònù mi padà. Ìgbà míì gan tí ń bá ń ki fóònù mi sí ẹnu ina láti jẹ́ kó gba iná sára, ara mi gan o ní balè. Àmọ́ mo ní ǹkan kan ju wipé kí fóònù mi kó kí iná wà ní orí rẹ̀ tó pọ̀ dáradára.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan kò ju ọjà, tàbí ibi tí wọ́n ti ń ta nǹkan ní agbègbè ọ̀dọ̀ wa torí èmi ò like kí n máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo like kí n oi ń mójú mi dé ibi tí mo ti fẹ́ ra nǹkan, kí ń mú nǹkan tí mo fẹ́ rà, kí ń wò ó, kí ń fọwọ́ mi kan kí ń sì rà á, kí ń sì jó sínú àwọn ẹrù tí mo fi ń ra nǹkan. Mi ò fẹ́ran mọ̀ kí n máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Rárá, tí n bá lọ ọjà nibi tí wọ́n ti ń ta, mà á lọ sọ́ọ̀bù tàbí ibi tí wọ́n ti ń ta àwọn nǹkan ni mà á ti lọ rà á.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayé níba ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Rárá, dàda. Ìgbà míì gan kò ní sí iná fún odidi ọjọ́ kan tó jẹ́ wípé kò ní sí ibi tí mo ti rí dè kí iná wà lórí fóònù mi. Tí ójẹ́ pé ní gbogbo ìgbà yẹn, mi ò níí lọ síí orí ẹ̀rọ ayárabíàṣá rárá rárá, ìgbà mìràn gan ó lè jẹ́ ọjọ́ kan ólè ju ọjọ́ méjì lọ. Ìgbà tí oo bá síí nǹkan tí ènìyàn fẹ́ ṣe ènìyàn agba kamu níí, àmọ́ níí gbogbo ìgbà yẹn tí mi kò ríí wò, mo má ń rò wípé, báwo ni gbogbo rẹ̀ṣe ríí báyìí, nítorí wípé óti súmi.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé alásẹsẹ̀bẹ̀rẹ̀, òun ni ìṣirò. Mo fẹ́ràn ìṣirò gan, torí pé ó jẹ́ iṣẹ́ tó dùn, ó jẹ́ ẹ̀kọ́ tó dùn, torí pé bó bá ṣe mọ̀ sí-- tó bá ṣe mọ̀, tó bá ṣe ń mọ̀, bẹ́ẹ̀ ni wà á ṣe máa mọ èsì rẹ̀. Fún bí àfẹ́rẹ, tí o bá ṣe ń sìn ọ̀tọ̀ ni, ìgbésẹ̀ tí wà á gbé.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí mi o n ṣe àṣà kankan láti ìgbà tí mo ti gbónjú mọ wọn. Àṣà tí wọ́n máa ń ṣe ohun ni ẹ̀sìn tí wọ́n máa ń pè ní ẹ̀sìn Islam. Ohun niwọ́n dẹ̀ fi mọ́ gbogbo àwọn ọmọ àti èmi náà àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa. A ní àṣà kankan tá ń ṣe ìdílé wa torí pé nígbà ayé àwọn bàbá tó bí wọn ti gba ẹ̀sìn, gbogbo àwọn àṣà wọn, wọ́n ti pa tí wọ́n ṣe mọ́ torí pé nǹkan tí wọ́n n sọ ni pé tí eeyan bá fẹ́ ṣe ẹ̀sìn Islam o, kò gbọdọ̀ sin nǹkan mì yàtọ̀ sí Ọlọ́run rẹ. Nǹkan tó fà tí kò sí sí àṣà nínú ẹbí wa nìyẹn tí kò jẹ́ fi sí àṣà nínú àwọn ọmọ, awa gan tán bí ẹ̀sìn Islam náà lawa náà n ṣe.

Ṣé o máa ń pe àwọn oníbàárà rẹ tuntun? Tí èèyàn obá ti pè èèyàn, èèyàn ti sọ wọ́n nù nìyẹn. Torí pé pípé tí èèyàn bá fi ń pè wọn ló máa máa jẹ́ kí ìfẹ́ wọn, ìfẹ́ wọn, ìfẹ́ èmi tí mò ń tajà kó máa wá sí wọn ní ọkàn ipé ẹni yìí ó jẹ́ èèyàn tí ó fi àwọn sílẹ̀. Ìyẹn, èèyàn máa pè wọ́n oo, torí oríṣiríṣi àwọn èèyàn ló wà. Àwọn ẹlòmíì jẹ́ wà, tí èèyàn bá ti pè wọ́n, tán bá ti lè sọ ípé a, kò sí wàhálà pé àwọn ti gbọ́. Èèyàn ogbudọ tu pe wọn mọ lẹlẹ keji m torí àbùkùn.

Ṣé o ní ọgbà? Mo ní ọgbà tí mo ti máa ń da oko kékeré kan, bí oko àrójẹ́. Yorùbá máa ń pe oko tó jẹ́ pé ìwọ àti ẹbí rẹ nìkan ló wà fún, tó jẹ́ pé bí irú tí àwọn ẹ̀fọ́ kéékèèké bá sì le yọ, kíákíá ló lọ mọ̀ ọ́n ja tó fi mọ̀ síbẹ̀. Óun ni Yorùbá máa ń pè ní oko àrójẹ́. Torí náà mo ní oko, mo ní ọgbà ní ẹ kùlé tí mo máa ń ti dá oko àrójẹ́. Ìgbà mí dẹ́ wa tí òjò bá ti lè rọ̀ dáradára tí awon ti bọ́ sáà asiko òjò, mo máa tún gbin àgbàdo torí pé mo fẹ́ràn àgbàdo jíjẹ. Bóyá eleyii tí ó ń sun ni àbí eleyii tánṣẹ́ àbí eleyii tí a máa ń ṣèmọ́ ẹ̀wà torí ẹ̀wà àti àgbàdo náà wà. Mo fẹ́ràn àgbàdo ní jíjẹ dáradára, torí náà mo tún máa ń fi gbin sí ọgbà mi.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà, à, ìgbà? Kò ju ìṣẹ́jú méjì lọ tí máa sì jẹun tán, mo tún padà sí ẹnu iṣẹ́ yẹn. Kò sí ìjókòó pẹtẹẹrẹ pé bí wákàtí kan àbí wákàtí méjì, igba oúnjẹ ọ̀sán tó yẹ kó yà súpọ̀. Àyàfi tó bá jẹ́ wípé ijó ìsinmi dógbó sí tí mi ń lọ ibi iṣẹ́, mo lè jẹ́ tán kí n fẹ ẹ̀yìn lélẹ̀ kí n sùn àbí kí n máa wo eré lórí ìtàgé. Àmọ tó bá jẹ́ pé àsìkò iṣẹ́ ni o. Ìsinmi tí mo gbọdọ̀ kò ju bí wákàtí, ìṣẹ́jú méjì ọ, ìṣẹ́jú kan lọ tí màá tutù ìdílé tí màá mọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Torí kò àkókò sí, àkókò sá àkókò láti máa fi ṣòfò rárá, rárá, rárá.

Ṣé o mọ bí wọ́n ti ń wẹ̀. À, tí èyàn bá ti wọnu balùwẹ̀, èyàn á bomi sórí àti kẹ̀ǹkẹ̀ǹ pẹ̀lú ọṣẹ. Àwọn ìmí wọ́n dẹ̀ ń lo koinkoin bí irú èmi báyì, mìí lo koinkoin torípé ó máa ń yún mi lára. Àmọ́ mo máa ń fi ọṣẹ wẹ̀ tí n bá ti bomi sí ara, máa fi ọṣẹ gbo orí mi, máa fi gbó gbógbo ara mi àti ẹsẹ̀ mi, àtápá mi tí màá fi fọ́ tí títí dé èékánná ẹsẹ̀ mi, màá bómi sí ara, màá fi sínú, ọṣẹ yẹn sì máa ma yọ ní ara mi náà, màá tún bomi síi, màá fọ́wọ́ gbó gbogbo ẹ̀ títí tí ara mi ó fi dá ṣakaṣaka bí mo ṣe máa ń wẹ̀ ní ojoojúmọ́, òun ni ìyẹn.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù, ó jẹ́ àwọ̀ funfun. Mo fẹ́ràn funfun, mo fẹ́ràn pupa, mo fẹ́ràn dúdú, mo dẹ̀ fẹ́ràn olómi aró. Kò sí àwọ̀ tí mi ì fẹ́ràn ntẹ́mi o. Kò dẹ́ sí àwọ̀ aṣọ tí mo ì dẹ́ túlé wọ̀. Àmọ́ tó bá jẹ́ yí wipé kí ẹ̀yàn tun inú ilé ṣe, pé kí ẹ̀yàn kùn ní ọ̀dà, àwọ̀, torí ọ̀dà, eléyi ti èeyàn máa ń mú. Ẹ̀yàn lè mú olómi ọsàn, ọ̀dà olómi ọsàn tí èeyàn fi kùn, àti pé ìgbà mí ó tún máa ń gílòrò lórí bí ilé òun ṣe rí. Ènìyàn o sá à le ku gírìì kun ilé ní ọ̀dà tó jẹ́ yí pé ọ̀dà t'èeyàn fẹ́ràn jù. Ó máa ní àwọn ọ̀dà kan tó jẹ́ í pé àwọn ọ̀dà kan to jẹ́ pé àwọ̀ rẹ̀ ó dúró dá. Torí náà kò sí àwọ̀ tí mi ì fẹ́ràn o, kò sí.